Ọkọ̀ mi jẹ́ ọkọ̀ tuntun tí kì í sì jẹ́ epo lọ́pọ̀lọpọ̀. Tí n bá rà ní ẹ̀kọ́ kan, màá rà tó ten liters. Tí n bá ra ten liters, eléyìí ó máa kun pátápátá. Ìyẹn tí owó bá pọ̀ ní ọwọ́ mi dáadáa tàbí tí ó bá tàbí tí mo bá fẹ́ rin ìrìnàjò onígb-ọlọ́jọ́ gbọọrọ tàbí onígbà pípẹ́ ni mo máa ń ra irú èyí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, màá ra five five liters tí màá sì tún ìmí rà láàárín ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta. So báyìí ni mo ṣe máa ń ra epo mi ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ní bí mo ṣe sọ láàkọ́kọ́ pé bí mo bá ń lọ sí ọ̀nà tó jìn tàbí tó má inú mi máa ń dùn tí owó bá wà lọ́wọ́ mi nírú àkókò bẹ́ẹ̀ kí n ba ráyè lè pọn epo náà kún sí inú ọkọ̀. Kí n má ba lè máa sọ pé mo fẹ́ ya ilé epo kan tàbí ilé epo mi nítorí ìjàmbá àti àwọn ewu mi tí ó rọ̀ mọ́. So ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń ra epo láàárín ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta. Ìyẹn o o o o o o ì-ìyẹn bí mo bá ṣe bí bí mo bá ṣe lè bí mo bá ṣe lo ọkọ̀ náà ṣe tàbí bí mo bá ṣe jáde sí ní ọ̀sẹ̀ náà.

Aaa dáadáa. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ọ̀pọ̀ ìgbà torí pé mo jẹ́ ẹni tí ó ní ibi oúnjẹ ìgbàlódé. Nígbà tí mo bá rí tàbí tí àwọn ènìyàn bá ń tọ́ka sí òṣìṣẹ́ tí mo rí tán rí pé ó ń ṣiṣẹ́ dáadáa, tí ó sì ní ọ̀yàyà, tí ó sì máa ń dá àwọn, àwọn, àwọn, àwọn oníbàárà wa tó máa ń dá wọn lóhùn pẹ̀lú ìyàrí àti ìwúrí, inú mi má ń dùn sí irú èèyàn bẹ́ẹ̀. Màá sì fún un ní owó kún owó oṣù rẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà náà, mo máa ń fún gbogbo wọn pátápátá nígbà tí a bá ń ṣe àjọyọ̀ kan bí ìgbà, bí oṣù méjì sẹ́yìn nígbà tí ilé iṣẹ́ wa tí ó pé ọdún márùn-ún, mo fi kún owó gbogbo wọn pátápátá. Mo sì máa ń ṣe bẹ́ẹ̀ náà nígbà tí àjọyọ̀ bá wà bí ìgbà tí a bá ń ṣe àjọ̀dún Kérésìmesì àti nígbà tí a fẹ́ bọ́ṣi ọdún tuntun. Torí pé ní àkókò yìí, inú mi máa ń dùn ní ọ̀pọ̀ ìgbà. Nígbà kan rí nígbà tí èmi náà ṣe ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ẹni kan, èmi náà máa ń ṣe bẹ́ẹ̀ fún èmi náà. So ó lé yìí ó jẹ́ kí ó mọ́ mi lára láti lè máa ṣe bẹ́ẹ̀ fún àwọn òṣìṣẹ́ tèmi náà. Bẹ́ẹ̀ sì ni náà ni mo máa ń ṣe fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé tèmi, nínú ilé mi àti àwọn tí wọ́n bá mi tún ọkọ̀ mi ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ gbogbo wọn dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé mo jẹ́ ẹni tó jẹ́ wípé mi kì í sábà jáde àti pé nígbà tí mo bá fẹ́ jáde, mo máa ń sábà gbé ọkọ̀ mi. Ṣùgbọ́n nígbà tí mo bá nílò nǹkan ní àyíká mi, boya mó fẹ́ ra nǹkan kan tí ń kò sí nínú ilé mi ná, màá ṣe kí ni? Màá bọ́ síta. Ni ìgbà wọ́n tí mo bá dèrí ni mo máa ń kí, ni a sì máa ni a si maa ń jọ yọ̀ mọ́ra wa. Ní ìgbà mí ní tí mo bá wà ní ilé tí kò sí ohun tí mo bá ń ṣe, màá nájú síta láti lọ bá àwọn tí a jọ ń gbé láti lè bá wọn jókòó àti láti lè ṣeré ní ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn náà máa ń ṣe láti wá sí ọ̀dọ̀ mi nígbà tí wọ́n bá rí wípé mo wà ní ilé. Àti pé ní ìgbà tí mo bá ń ṣe àjọ̀dún nǹkan tàbí mo ń ṣe ọjọ́ ìbí mi tàbí a ń ṣe ayẹyẹ kan, àwọn ènìyàn ní àyíká, wọ́n máa ń wá sí ọ̀dọ̀ mi láti lè bá mi yọ̀, láti lè bá mi dúpẹ́ àti láti lè, àti láti lè jọ jókòó láti jíròrò lórí ọ̀rọ̀ tí ó bá ń ṣẹlẹ̀ ní agbègbè. So eléyìí fi hàn pé mo mọ àwọn ènìyàn mi dáadáa, mo sì sùnmọ́ wọn dáadáa.